Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábáṣiṣẹ́ pọ rẹ? Àh, nǹkan tí mo máa ń ṣe ni pé, ohun àkọ́kọ́, mo máa rí pé mo jíde ibiṣẹ́. Bẹ́ẹ̀ ni mo máa tètè lọ ibiṣẹ́. Torí náà, gbogbo nǹkan tí n bá máa ṣe ní ọjọ́ kejì, màá ti múra ẹ sílẹ̀. Màá ti ṣe bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. So nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe niyen. Lẹ́yìn yẹn, màá ma wo pé ìmúra mi, ǹkan tí mo máa ń ṣe nídíṣẹ́, maa ri pé mo ṣe dáadáa, dáadáa àti dáadáa si. So lẹ́nu ìdí iṣẹ́ tí mo bá wà, mo máa ń ṣe dáadáa. Ó dẹ̀ máa ń ràn mí lọ́wọ́. Mo dẹ̀ máa n rí pé mo ń bọ̀wọ̀ fún àwọn èèyàn, bi àwọn àgbàlagbà nkankan bá yẹn. Mo máa ń bọ̀wọ̀ fún wọn torí ó dáa ká bọ̀wọ̀ fún wọn. So ó wa lára nǹkan tó máa ń fihan pé èèyàn lè máa tayọ láàárín àwọn akẹgbẹ́ ní ìdí iṣẹ́ kejì tó bá wà. Ǹnkan tí mo lè sọ lóríi kóko yẹn niyen. Èhn, olúwa e máa rẹ́kóòdù tan, é mú díẹ̀ mbẹ, ẹni fún yan mbẹ. Bí ìlàjì, kí ló dé?

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? A, bẹ́ẹ̀ ni, sì máa ti mọ gbogbo ńǹkan wọn, mo máa mọ orúkọ wọn. Ẹ̀, mo mọ orúkọ wọn, àwọn ìgbà kí wọ́n jáde nílé, aládùúgbò kan náà lawà so o kan kan ní mo mo nipa wọn ṣá. Ilé tí wọ́n ń gbé mọ́tò tó máa ń gbé jáde, orúkọ àwọn ọmọ wọn, ìyàwó wọn, tàbí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mo mọ̀ ọ́n pa wọ́n dáadáa. So a jẹ́ kí wọ́n máa ń sọ̀rọ̀ dáadáa náà kò le jẹ́ kankan ṣùgbọ́n mo mọ̀ pé a jọ ń sọ̀rọ̀ dáadáa. Bó ti mo lè sọ sí ọ̀ro yii ni, ọ̀ro rẹ yìí kò lọ́ fá rárá.

Ṣé o mọ̀, ṣe o mọ̀ pé a ti ń pẹja? Rárá o, mi ò mọ̀ bo ṣe ń pẹja. Torí ẹgbẹ́ wa o nṣe ibi tó òdo wá, so, nkan ti eeyan bá dẹ̀ n ṣe, ohun ló máa ń mọ̀ pa ẹ́, mi mo n pa ẹja, amo tó bá jẹ ka. Òye tí ki n mọ̀ bi won oun se ń ṣe náà, se bi a kan máa fi ìjẹ, wọ́n máa ń fi sí ẹnu iwò, wọ́n máa wa sọ sí inú odò, so tó bá dẹ̀ tí mu, otan náà ni yen ka lọ sinu ilé ká jẹ, ka fi jẹ oúnjẹ tó dájọ́ kan báyìí. Ẹ̀ń, kò sí n kan tó le n nue náà, kò sí n kan tó le n nue rárá rara. So, o dè Orùn a ti ṣe náà kò lọ far rárá.

Mo ní irun gbọ̀n nà. Ní irun ìgbọ̀nà, mo ní ìnà torí mi kí fi bẹ́ẹ́ dá sí i, mọ máa ń fa tí bá ti gé irun mi tán báyì, mo máa ń ripé mo fà dánu, ewo la buro máa kó irun gbọ̀n jọ káàkiri. Òtí mo lè sọ sí ẹ ni mo máa ń fa irun ìgbọ̀nà mi náà, mo máa ń fa, so ọkọ tí mo lè sọ, mo ní irun ìgbọ̀nà, a, wọ́n máa ń fi pè mi láfa àga, màá mọ, "àhán sọ ẹ́, ṣé ẹ kí ń ṣàfa ó?"

Ṣé o máa ń fi ìdáàbò bò òòrùn sára? Rárá o, kòní nkán tó kọ mí kọ ìdáàbò bò òòrùn. Wọ́n máa ń fílà sí, fìlà mọ́ má de Kò dà ẹ́ ṣe nǹkan tó wọ́pọ̀ níbi bayii, ka ni nǹkan tó wọ́pọ̀ nì ehn ehn Kò bá dà mọ́, tí wá ṣe nǹkan tó wọ́pọ̀, mi ò kí ń lò ó báyìí. Kò rọrùn, ṣe wọ́n pa Ìyálé gbé òòrùn tí ń pa olúwẹ. A won ala gba, àtàwọn eni kan o lọ sunscreen àbí kilo n pẹ́lẹ́ẹ̀dẹ́ èyinbó yẹn naa. Èmi sá bá lò ó, mi lè parọ́ tán yin Mi ò kí ń lò ó rárá àti rárá. Bí à pé ìyẹn nǹkan ìfọwọ́sọ̀fọ̀ ni lọ́ju témi o.